Ìbéèrè tó lágbára ni pé ṣe ẹyin máa ń fọ́? Ẹyin máa ń fọ́ o. Tí èèyàn tó bá mọ́ yin lọ́wọ́ tí ò bá mu dáadáa. Eyin jẹ́ ǹkan ẹlẹgẹ́ tó ṣe pàtàkì kí èèyàn pọ́ńlé. Tí èèyàn bá gbé ẹyin lọ́wọ́ tí ò bá mu dáadáa, tó bá fún ọwọ́ mọ́ o le fọ́, tó bá mu tó ò fọwọ́ mu dáadáa o le fọ́. Ní fún ìdí èyí, ẹyin jẹ́ ǹkan tó máa ń fọ́ àmọ́ tí èèyàn bá kún ayín lé gẹ́gẹ́ bí ṣe kí ẹ̀yàn ṣe, ẹyin ò ní fọ́

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba tí èmi jẹ́, àwọn ohun èlò tó ṣe pàtàkì jù fún mi ni tábìlì, àga, kọ̀ǹpútà, ẹ̀rọ ayelujara tí àwọn oyinbo mọ̀ sí íńtánẹ́ẹ̀tì, píríńtà tí ń fi gbé iṣẹ́ jáde tí mba ti tẹ́ ẹ̀ tán, fáìlì. Fáìlì ló ṣe pàtàkì jù fún mi nítorí pé fáìlì dàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ọ̀gá àti ọmọ iṣẹ́ tó fi ń bá ara wọn sọ̀rọ̀ níbi iṣẹ́ ìjọba. Àmọ́ o, ké wa ṣe fáìlì lásán o. Àwọn ǹkan mìí tí mo men ti mo dárúkọ yì. Àwọn náà ṣe pàtàkì níbi iṣẹ́ ìjọba. Ẹ̀ṣeun.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Hmmm. Èmi fẹ́ràn kí n máa dáná oúnjẹ nílé. Nítorí ìgbà míràn wà tí oúnjẹ òpópónà a má ṣe ara ní ìjàmbá. Àwọn àìsàn bíi ìgbẹ́ gbuuru àti èébì ó lè wá sí ara nítorí tí èèyàn bá ń jẹ oúnjẹ òpópónà. Èmi sì fẹ́ràn pé kí n dáná oúnjẹ fúnra ra mi kí n sì jẹ ẹ́.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Èmi fẹ́ràn tea o. Mo fẹ́ràn tea lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí n bá mú coffee ara a máa yún mi, ìrírí á sì máa yọ ní ara mi. Tí miì bá lo òògùn tí mo bá mú coffee tán, in ní gbádùn ara mi rárá. Nítorí idi eyí, èmi máa ń mú tea. Mo fẹ́ràn tea kí n sì fi oyin kí n fi mú.

Ṣé o máà ń ka àwọn àdéhùn dáadáa? Àdéhùn, àdéhùn pé oríṣiríṣi. A máà kí n máa pàrọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá ti ka díẹ̀, mo máa ń fi ìyókù ká lẹ̀ ni nítorí ìgbà mìíràn wà tí àwọn èdè tí wọn bá lò tí ò yé mi.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn kí n ma ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ibi bí AliExpress, bí Jumia tó wà ní Nàìjíríà wà níbí báyìí. Àwọn ààyè tí mo tí máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nìyẹn. N sì sanwó pẹ̀lú káàdì Mastercard mi.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Hmm, mi ò ní ẹranko ọ̀sìn kankan. Àwọn ẹranko ọ̀sìn bí ajá, olóńgbò, adìẹ àti ẹlẹ́tẹ. Mi ò ní ǹkan kan nínú àwọn ilé yìí nítorí pé ní ilé tí mò ń gbé, bàbá onílé kò gbà kí a máa sin ǹkan ọ̀sìn.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bíi asíwájú níbi iṣẹ́ ìjọba? Èmi máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú àwọn ìwà wọ̀nyí: sùúrù, akitiyan, àti ìfẹ́ràn láti máa kó àwọn èèyàn jọ. Àwọn ìwà yìí ló ṣe kókó láti jẹ́ olùdarí gidi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Àwọn ìṣòro oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ níbi iṣẹ́. Níbi iṣẹ́ tèmi fún àpẹẹrẹ ìṣòro bí àìní iná déédéé nígbà mìíràn ó máa ń da iṣẹ́ dúró. Tí irú èyí bá ṣẹlẹ̀ yálà kí n lọ mú ká lọ ra epo sí ẹlẹ́rọ atakùkù ta mo si generator, tàbí kí n dúró kí iná fi dé?

Hmm. Ṣe o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni Yorùbá, ó jẹ́ àṣà àti ìṣe àwọn bàbá ńlá wa. Kì í ṣe pé mi ò ní ìgbàgbọ́, àmọ́ kì í ṣe gbogbo ǹkan tí wọ́n ń ṣe ní ayé àtijọ́ ni ìyẹn lè máa ṣe ní ayé òde òní.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ààyè bí i Facebooku, bí Twitter tí wọ́n pè ní X, bí i líńkdìn, àwọn ààyè báyìí ni mo ti máa ń kọ ǹkan tí mo sì máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀. Ìgbà mìíràn náà wà wásapù náà mo máa ń lò láti kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ̀? Àpò owó mi, àwọn nǹkan tí ó wà n bẹ́ẹ̀ bí i bírò tí mo fi ń kọṣẹ́, fóònù mi, ìwé, nǹkan tí mo fi ń nu ojú, powder, àtike mi, àti kọ́kọ́rọ́ ilé mi. Àwọn nǹkan tó wà nínú àpò owó mi nìyẹn.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Hmmm ẹ̀rọ ìgbésókè béèni. Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé bí ọjọ́ ṣe ń kórí ọjọ́, tí oṣù górí oṣù, ó yẹ kí èèyàn máa lọ síwájú ni, kí ẹyan má pàdà sẹ́yìn mọ. Ẹ̀rọ ìgbésókè yóò ṣì wúlò fún mi níbi iṣẹ́ mi àti nínú ilé mi. Fún ìdí èyí mo fẹ́ràn kí n máa lo ẹ̀rọ ìgbésókè.

Àkókò ọdún wo ni o féràn jùlọ? Àkókò ọdún ileya ni èmi féràn jùlọ nítorí pé nínú ọdún ileya, àwọn tí wọ́n bá pa ẹran ọdún, wọ́n ó fún àwọn tí ò ní. Ta bá kọ́kọ́ jí l'òwúrọ̀, tí a bá kọ́kọ́ lọ sí ìdí tí a lọ kírun, tí a bá kúrò ní ìdí tí a dé, a wà pa ẹran àgbo. Àwọn mi ò sì pa màálù. A pín káàkiri fún àwọn ará àdúgbò. Oníkálukú ó mọ̀ọ́ jẹ, yóò mọ̀ mu, yóò mọ yọ̀tọ̀mí.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Kò rọrùn láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, nítorí pé ìyẹn fẹ́ ní àìgbẹ́ga nínú, nínú iṣẹ́. Bẹ́ẹ̀ni ìyẹn sì tún fẹ́ jẹ́ kí ẹbí èèyàn kó tòrò kó la rírín. Ṣùgbọ́n èèyàn ó mọ ṣe ìgbìyànjú náà ni láti jẹ́ wípé ọ̀kan kò di ọ̀kan lọ́wọ́.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò, àwọn ìpèsè àwọn ohun èlò. Ọjà ọba lòmi tí máa ń lọ ra àwọn ìpèsè àwọn ohun èlò nítorí pé iye tí ó ń rà ní ọjà ọba ó rọjú fún àpò mi. Fún ìdí èyí, nígbà tí mo sọ́jà ọba, nígbà mo lè ra ìpèsè àwọn ohun èlò tí mo bá fẹ́ bíi iyọ̀, bíi magí, bíi àlùbọ́sà àti ata.

Ṣé o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí pé ó ṣe kókó fún púpọ̀ fún àbò ara ẹni àti ẹ̀mí. Te eyan bá wà nínú ọkọ̀, yálà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni tàbí nínú ọkọ̀ eleró púpọ̀, ó dáa kí eyan má di ọjà àbò.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-rin rí? À, rárá o. Èmi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú-rin rí. Nítorí pé ọkọ̀ ojú-rin tí ó wà níbi tó súnmọ́ mi, ó ti bàjẹ́ tipẹ́tipẹ́. Àwọn ọkọ̀ mọ́tò ayọ́kẹ́lẹ́ àti ọ̀kadà ni èmi máa ń lò fún ìrìnàjò mi.

Báwo ni o ṣe má n ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ bí ìjà tàbí gbọ́mi sí omiò tó bá ṣẹlẹ̀ láàárín ẹlẹgbẹ́ gẹ́gẹ́ bí èèyàn ara èèyàn? Kò sí ibi tí èèyàn tí jẹ́ ń gbé pọ̀ tí ò sí ní sí ìjà. Èèyàn ó farabalẹ̀ tò ó ní tò bí tò bí nù bí. Èèyàn ó bá ẹnìkíní àti ẹnìkejì sọ̀rọ̀ kí ìjà náà kó fi lè parí.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ó ma ń tó fún mi fún ọjọ́ méjì. Ó wá kéré tán àá ri iru e rii. Tí m bá tan data mi kalẹ̀, yóò tó fún mi fún ọjọ́ kan, òdídi ọjọ́ kan. Iyẹn wákàtí mẹ́rìnlélógún gbákó.

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mbá lọ sùn, mo ní àwọn aṣọ wosun oríṣiríṣi ti mo máa ń wọ̀. Àwọn aṣọ ọ̀sùn bíi kaba tó de orunkun tí ò bá lẹ̀, àbí nígbà mìíràn dénì, mo ma n wọ̀ ṣòkòtò pẹ́ńpe àti ṣìmín kí n bá fẹ́ lọ sùn.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ìbá ṣe ṣọkọ àbí tẹ̀tẹ̀, àbí amúnútutù, kò sẹ́fọ́ tí èmi ò fẹ́ràn láti máa jẹ. Àmo o, mo fẹ́ràn ẹ̀fọ́ ẹlẹ́kùsí ju ẹ̀fọ́ rírò lọ. Àjàfi tó bá jẹ́ pé ẹ̀fọ́ rírò náà irú pọ́n ń bẹ́ dáadáa.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? À, èmi fẹ́ràn láti máa lọ ilé ìkàwé tí a mọ̀ sí library torí ní ilé ìkàwé, a máa dákẹ́. Kò sí ní sí ẹni tí yóò mọ̀ bá mi sọ àwọn ọ̀rọ̀ tí yó yẹ ní ilé ìkàwé. Yàtọ̀ sí yẹn, mo tún máa ń rí ààyè àti ronú ní ilé ìkàwé ju ní ibòmíràn lọ.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn kí máa gbọ́ jù, orin fújì ni. Orin fújì ọ̀un nìkan wa kọ. Orin fújì tí ó bá ní àwọn ọgbọ́n nínú, tí ó sì ní àwọn èdè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi. Àwọn orin fújì bí i orin Saheed Òṣùpá tí tí máa ń kọ́yàn lọ́gbọ́n ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Àh! Èmi ò fẹ́ràn kí ń máa jẹun nínú ọkọ̀, nítorí pé èébì máa ń gbé mi tí mo bá ń jẹun, tí mo bá ń jẹun nínú ọkọ̀. Àmá tí ó bá jẹ pé ébì tí ń gbà mí gan tí mo bá lọ sí ìrìnàjò jíjìn, mo lè dúró kí n jẹun nínú ọkọ̀ kí n tó wá máa lọ.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoójúmọ́? Lójojúmọ́, wákàtí mẹ́jọ ni mo máa ń fi ń ṣiṣẹ́ lójoójúmọ́. Láti agogo mẹ́jọ àwúrọ̀ títí di agogo mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá ti dagoo mẹ́rin ìrọ̀lẹ́, o to, mo ti parí iṣẹ́ òòjọ́ mi, ó tun di ọjọ́ kejì nìyẹn.

Ṣé o máa ń ṣe yoga? Èmi kì ń ṣe yoga o. Yoga ò dáa lára púpọ̀ ó sì máa ń jẹ́ kí èèyàn ní ìbàlẹ̀ ọkàn. Àmọ́ èmi fẹ́ràn kí emi máa ṣe pilates.

Orin wo ni o fẹ́ràn jù? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, orin tí mo fẹ́ràn jù ni orin fújì. Lèmi fẹ́ràn ke mi máa gbọ́ ju Saheed Òṣùpá, oun sì ni orin rẹ̀ ni mo fẹ́ràn jù.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Èmi fẹ́ràn láti máa wọ bàtà pẹlẹbẹ tí ó bo ẹsẹ̀ mi, tí àwọn òyìnbó máa ń pè ní ballet flats. Irú bàtà yìí ó rọrùn fún mi láti wọ̀ àti láti bọ́ àti láti fi rìn tí mi ò fi ní ṣubú.

Ṣé o ti bèrè irànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ero rii rára o. Èmi ò tíì béèrè irànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ero ríi nítorí pé àwọn nǹkan mi wà tí ó tini lójú ju òle lọ àti pé bibèrè irànwọ́ láti ọ̀dọ̀ ẹni tí èèyàn tí ì rí rí tí èèyàn tí ò sú máa ni bí ẹbí èèyàn, in máa n jẹ́ bákan bákan fún mi.

Báwo ni o ṣe máa n rí dájú pé ọjà rẹ dára? Kí ń bá lè mọ̀ pé ọjà mi dára, àwọn tí mo bá tà á fún, ń ó sọ fún wọn pé, kán fún mi ní òtítọ́, kán sọ bí ọjà náà nigba tán lòótan, báwo lọ ṣe rí, ṣe wọ́n fẹ́ràn ẹ̀? Kí wọ́n sì ṣòdodo ọ̀rọ̀ fún mi kí wọ́n má pàró. Nítorí àwọn nǹkan tí wọ́n bá sọ fún mi ni ó fi jẹ́ kí n lè tún jára mọ́ iṣẹ́ẹ̀sì ní ọjọ́ iwájú.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Nítorí pé iṣẹ́ ò lè gbé mi lọ sí ibikíbi. Fún ìdí èyí, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Data tó máa ń lò lọ́sọ́ọ̀ṣè pọ̀ tó, data tí mo máa ń lò lọ́sọ́ọ̀ṣè pọ̀ tó méjì gigabytes ó kéré tán, àwárí ru ẹ̀ rí ó pọ̀ ju márùn-ún gigabytes. Pápa jùlọ nígbà tí mo bá ní ìpàdé ní orí ẹ̀rọ kọ̀m̀pútà mi tí ó sì yẹ kí n fi data kí n fi ṣe.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Ní ọdún tó kọjá, ọdún 2024 ni mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ ní oṣù October. Ní ìgbà náà, a lọ sí inú oko kan ni a lọ sọ fún wọn nípa ìwúlò ilé ìgbọ̀nsẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ní àná, mo kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ torí wípé ní àárín ọjọ́ Ajé sí ọjọ́ Jímọ̀ tí mo fi ń ṣiṣẹ́. Bí gbogbo ìgbà ni mo máa ń kọ ǹkan tuntun.

Ṣé o wọ aṣọ àkayòrí níbi iṣẹ́? Rárá o, iṣẹ́ e mi kò gba kí ẹ̀yàn máa wọ aṣọ àkayòrí àbí irú aṣọ. Aṣọ tó bá wù yàn ni ẹ̀yàn lè wọ̀ lọ sí ibi iṣẹ́, tí aṣọ náà bá ṣà ti rẹwà tó sì jọjú.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Rárá o, èmi ò gbé àpò ẹ̀yìn. Àpò ẹlẹ́gbẹ̀ẹ́ ni mo máa ń gbé, nítorí gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́. Àwọn àpò, àpò ẹlẹ́gbẹ̀ẹ́ tí mo máa ń gbé tó rẹwà tí mo sì lè kó nǹkan mi sí. Nǹkan tí mo sì ń kó sínú àpò náà kò pọ̀

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Tí mo bá wà ní ọ̀dọ̀ ẹbí mi, a máa ń wo eré orí ìtàgé lójú ní ju amóhùnmáwòrán. Ìgbà mìíràn wà tí a máa ń ṣeré tí a sì máa ń ta ayò. Ìgbà mìíràn sì nii èmi àti ọmọ mi a máa ń ka ìwé. Ìgbà mìíràn wà gan-an tí mo bá fẹ́ ṣe pilates, èmi àti àwọn ẹbí mi náà a jọ máa ń ṣe.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Èmi ò ní orúkọ ìnagijẹ o. Orúkọ tí ìyá àti bàbá sọ mí nìkan ni mò ń jẹ́. Orúkọ mẹ́ta náà sì ni. Yàtọ̀ sí àwọn orúkọ yìí, èmi ò jẹ́ orúkọ mìíràn.

Nígbà wo ni o máa ń fà? Ìgbà wo ni mo máa ń fà? Hmm. Nǹkan tí ìbéèrè tí ẹ bẹ̀rẹ̀ yìí kò yé mi o. Sé ìgbà wo ni mo máa ń fà ni àbí ìgbà wo ni? Kò yé mi rárá.

Èso wo ni, èso wo ni o fẹ́ràn jù? Èso wo ni o fẹ́ràn jẹ ju? Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ àti mọ́ngòrò mo sì fẹ́ràn ọsàn. Àmọ́ elé tí mo fẹ́ràn jù ni mọ́ngòrò. Ìgbàkígbà tí mọ́ngòrò bá ti jáde, mo lè ra apẹ̀rẹ̀ kan kí n jóko tì. Pápa jùlọ, mọ́ngòrò ò gbómọ̀sọ́. Ó jẹ́ oúnjẹ aládùn kan.

Ìgbóná jẹjẹ rú wo ni o féràn nínú yàrá rẹ? Èmi ò ní irú ìgbóná jẹjẹ kan tí mo fi si. Àmo kóṣà ti má gbóná jù kósi má tutù jù. A o ní ibi báyìí tí òtútù bá mú ju ní àsìkò ọyẹ́ má ti window mi àti ilẹ̀kùn. Tí oru bá sì mú má ṣí window àti ilẹ̀kùn.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Béèni o, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Ohun ọ̀ṣọ́ bí i chaini, yàrinì mo máa ń wọ̀, mo sì fẹ́ràn kí n máa wọ̀, pàápàá jùlọ yàrinì góòlù. Mo fẹ́ràn kí n máa wọ ohun ọ̀ṣọ́ dáadáa torí gẹ́gẹ́ bí ọmọbìnrin, eeynn gbudọ̀ sóge.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Áàh, èmi òn mu omi púpọ̀. Àwọn dókítà wọ́n ní pé ó dáa kí èèyàn máa ma mu omi dáadáa. Àmọ ní ojúmọ́ kan, in má mu omi tó omi litre méjì tàbí jù bẹ́ẹ̀ lọ, àmọ̀ ó pọ̀jù àríruẹ́ ri litre mẹ́ta.